Èdè tí mo fẹ́ kọ́ ni èdè French. Ó jẹ́ èdè tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé tí nbá máa lọ sí àwọn ìlú bíi Côte d'Ivoire, èdè yìí jẹ́ ǹkan tó máa ṣe mí ní ànfààní. Mo tún fẹ́ kọ́ èdè Chinese nítorí pé ó wù mí pé kí ń kọ́ bó ṣe ń ra ṣe katakara láti ìlú China. Tí n bá dé kọ́ èdè Chinese, ó máa ràn mí lọ́wọ́ láti lè bá wọn sọ̀rọ̀ ní èdè wọn. Ó máa jẹ́ ǹkan tó máa jẹ́ ìrọ̀rùn fún mi láti pe kan gbọ́ èdè tí mò ń sọ kí òwò láti bá wọn ṣòwò lè rọ̀ mí lọ́rùn. Nítorí ẹ ni mo ṣe fẹ́ kọ́ èdè Chinese àti èdè French, èdè méjèèjì yìí ò dáa. Mo tún fẹ́ kọ́ èdè Hausa nítorí pé ó wù mí kí n lọ sí ilẹ̀ Hausa kí n mọ bó ṣe ń ṣe níbẹ̀. Èdè Hausa máa ràn mí lọ́wọ́ láti lè bá wọn sọ̀rọ̀ nígbà tí n bá wọ ọkọ̀ tàbí mo fẹ́ ra oúnjẹ àwọn nǹkan. Pàapa julọ ní, ní ibi tí mò ń gbé ní Nàìjíríà, àwọn Hausa ló máa ń ta àwọn ǹkan ẹlò oúnjẹ bíi ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè yìí máa ràn mí lọ́wọ́ láti lè bá wọn sọ̀rọ̀ ní èdè wọn tí ó sì máa jẹ́ kí lè máa rí ǹkan rà ní ọ̀pọ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti mo máa lọ sílé ìjọsìn gan ní. Mo sì fẹ́ràn láti máa lọ si ílé ìjọsìn gẹ́gẹ́ bí i níbi tí wọ́n bí mi sí. Ẹ̀sìn tí wọ́n fi kọ́ mi ni ẹ̀sìn kìrìsìtẹ́nì. Mo máa ń lọ sílé ìjọsìn ní gbogbo ọjọ́ Súndè. Mo sì máa ń lọ nígbà mìíràn bẹ́yà tí àyè bá wà bíi ọjọ́ wednesday fún àwọn ìsìn àárín ọ̀sẹ̀. Mo sì máa ń lọ lọ́jọ́ Fríde. Mo máa ń lọ sílé ìjọsìn níbi ọjọ́ Fríde fún ìṣọ́ ọrọ̀, ìṣọ́ ọrọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn. À, mo fẹ́ràn láti lọ sílé ìjọsìn nítorí pé ó tún fún mi ní àǹfààní láti lè lọ sí iwájú Ọlọ́run, láti lè gbàdúrà, láti lè ní ìgbàgbọ́, láti lè mú mi súnmọ́ Ọlọ́run síi. Ó sì mu mi láti lè bẹ̀rù ohun tí mo bá fẹ́ àti ìtọ́ni Ọlọ́run. Nítorí ìdi eyì, àwọn àǹfààní tó wà ní fún mi láti lọ sílé ìjọsìn pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ó yí mo sì fẹ́ràn láti lọ sílé ìjọsìn.

Ìmọ̀ tuntun tó wù láti kọ́ ni tí wọ́n ṣe máa ń ṣe graphics design, àwọn nǹkan wọ̀nyí wọ́n ṣẹ̀ ṣì kọ́rẹdrọ, tí wọ́n ṣe máa ń design àwọn nǹkan bí flier, àwọn nǹkan rọ́pọ̀ rọ́pọ̀, àti pé ó jẹ́ iṣẹ́ ọwọ́ tó jẹ́ iṣẹ́ gidi tó ṣe wù mí láti fẹ́ ìmọ̀ tuntun lórí àwọn nǹkan wọ̀nyí.